Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Èmi tilẹ̀ fẹ́ràn àwọn ojú ọjọ́ tó bá dára, ojú ọjọ́ tí ò sí kurukuru, ojú ọjọ́ tí òòrùn yẹn ò mú jù àti ojú ọjọ́ tí òjò ò ní rọ̀. Nítorí wípé tí òjò bá ti rọ̀, a ò ní lè rí iṣẹ́ tó yẹ ká ṣe, a ò ní lè rí ì ṣe.

Báwo ni o ṣe máa ń sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́? Bá ṣe lè sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ ó pín sí ọ̀nà tó pọ̀. A lè sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀, a sì lè sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rín, a sì lè sọ̀rọ̀ pẹ̀lú ojú tó fà koro.

Ṣé o má ń siṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, a lè siṣẹ́ ju wákàtí lọ nígbà tí iṣẹ́ bá pọ̀ ní orí tábìlì wa. A má ń siṣẹ́ láti agogo mẹ́fà àárọ̀ títí di agogo mẹ́fa ìrọ̀lẹ́. A sì tún ma ń siṣẹ́ ní òru nígbà míràn tí iṣẹ́ bá pọ̀ jù àbí ká fi fún àwọn alábàáṣiṣẹ́ wa.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan. Mo sì tún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mìíràn. Kí ènìyàn ní ọkọ̀ ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí ǹnkan lọ déédé. Ó sì tún máa ń bu iyì kún ènìyàn láwùjọ. Tí a bá wà ní àwùjọ àwọn ènìyàn, kí èèyàn gbé ọkọ̀ jáde ó dára lọ́pọ̀lọpọ̀

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ní ìgbà tí iṣẹ́ bá pọ̀, a lè pín iṣẹ́ yẹn sí ọ̀nà oríṣiríṣi. A lè kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ tí ò bá lágbára. Ta bá parí ìyẹn tán, a ó tún mú ìmíràn. Ta bá parí ìyẹn tán, a ó wá ṣẹ̀ṣẹ̀ bọ́ sí orí iṣẹ́ tó bá lágbára jùlọ. Ka pín iṣẹ́ sí ọ̀nà bí mẹ́ta, ó máa ń jẹ́ kí iṣẹ́ tètè lọ déédé.

Kí ni àwọn ǹnkan tí a máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ àkókò ìgbà ìsinmi tí a bá ti parí iṣẹ́ ní ẹnu iṣẹ́ wa. A máa ń jẹun, a máa ń wẹ̀, a máa ń wo eré móhùnmáwòrán, a sì máa ń sùn ní àṣálẹ́. Àṣálẹ́ jẹ́ àkókò tí a máa ń bá àwọn ìyàwó àti àwọn ọmọ wa ṣeré ká sì lo àkókò pẹ̀lú wọn.

Kí ni o má n ṣe nígbà tí o bá sùn? Orísìírísìí nǹkan ni a lè ṣe ká tó sùn. A lè kọ́kọ́ jẹ oun oúnjẹ àárọ̀ tàbí oúnjẹ ọ̀sán tàbí oúnjẹ alẹ́. Nígbà tí a bá jẹun tán, a ó fi omi sanra, a ó sì jẹ oúnjẹ tí alẹ́ a ó sì sùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ká rí dókítà ó dá lóòrèkóòrè. Nígbà tí ara wa bá yá àbí nígbà tí ara wa ò bá yá, kí a rí dókítà nígbà gbogbo ó dára. Lọ́ọ̀rọ́ lọ́sàn àbí lálẹ́, ó dára ká rí dókítà wa.

Ṣé o máa'ń kọ ǹkan lórí Íńtánẹẹtì? Bẹ́ẹ̀ni, Íńtánẹẹtì òun ni a máa ń lò láti fi kọ ohunkóhun ní ayé òdẹ́ òní, a sì máa ń lo ẹ̀rọ ayélujára tí à ń pè ní kọ̀mpútà tàbí ká lo fóònù wa ká fi kọ́ àwọn ǹkan tó bá yẹ lásìkò.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Eléyìí túmọ̀ sí ẹ̀rọ tí àwọn olóyìnbo ń pè ní air condition. Ó sì wà ní oríṣìíríṣìí, àmọ́ èyí tí owó wa bá ká, òun ni a ó rà.